Tí n bà ti ń lá ice cream, bi ósè mà ń tutù mọ́ mi léyìn àti ní àwọn o mà ń jẹ́ kí ó dun gidi títí rẹ̀. Mo fẹ́ràn gidi. Bósè sì mà ń rí bí pe wọ́n fi, strawberry sí àti vanilla. Ìtọ́wo yẹn mà ń jẹ́ kí ó yà mí lára láti, láti là. Mo sì má ń fẹ́ràn ẹ̀ gidi gan.

Àti ọjọ́ ìbí mi bá ti dé, mo máa ń ṣe pẹ̀lú àwọn ìdílé mi, àwọn bàbá mi àti màmá mi àti ẹ̀gbọ́n mi àti àbúrò mi. A jo máa ń ṣe, a kì í ṣe, a kì í ṣe kó pọ̀ sísi, a kì ń ṣe ní rẹ́rẹ́ bẹ́yẹ̀. A kan máa ń ṣe ní ayé ara wa ni, a máa se oúnjẹ àde máa jẹun lọ́jọ́, lọ́jọ́ náà àti sì máa ń bára wa sọ̀rọ̀, inú wa máa dùn gan.

Tí n bá ti ní ìṣòro pẹ̀lú àwọn ẹ̀rọ ayarabiaṣa, mo máa ń wò ó ní Google. Mo máa ń lọ sórí Íńtánẹ́ẹ̀tì, igbà mí ran m ṣi, mo máa ń gbìyànjú láti ṣe fúnra mi láti yanjú ìṣòro náà fúnra mi. Amọ nígbà tí n bá ti lè rí ìyànjú ẹ̀ láyé ara mi, mo máa ń lọ sórí Íńtánẹ́ẹ̀tì láti wá bí mo ṣe le yanjú ìṣòro náà.

Tí ba ti fẹ́ yan rán èèyàn lọ́wọ́, ìgbà mí ẹni máa bi mí, kí n rán lọ́wọ́, o nílo ìranlọ́wọ́ mi. Àmọ́ ìgbà mí náà tí mo bá ti rí pé ènìyàn tí ó ti rẹ̀ àbí iṣẹ́ náà ti pọ̀jù fún un, mo máa gbiyànjú láti rán lọ́wọ́. Ìgbà tí mi bà tí ń rán èèyàn lọ́wọ́ ni ìgbà tí ó bá ti jẹ́ nǹkan tí apa mi ò ká. Àmọ́ tí apá mi bá ti ka, tí bá jẹ́ nǹkan tí mo ti se rí or tí mo mọ̀ ṣe dáadáa, mo máa ran ẹni náà ní ọwọ́.

Ìmọ̀ tuntun tí yóò wù mí kan ni àwọn nǹkan tí mo rí tó máa ń mú owó wá fún àwọn ènìyàn tí mo ti rí tí àwọn ènìyàn ti fi pa owó ní àwùjọ àti àwọn ohun kan tó lè ran àwùjọ lọ́wọ́. La kò tọ́ àwọn nǹkan bí i kí ènìyàn máa ka ṣe, ah, website application. Mo fẹ́ máa wù mí kí ń kọ irú, irú nǹkan bẹ́ẹ̀, nǹkan tó lè pa owó fún mi.

Eh tí kò bá ti wọ́n tó nkan tó ń tà ní àdugbó tàbí ní ọjà, mọ máa n fẹ́ rà ní orí Íńtánẹ́ẹ̀tì. Àwọn ǹkan itàjà bí i Jumia tàbí Aliexpress àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó wà ní orí Íńtánẹ́ẹ̀tì, mo ti máa ń ra ǹkan, pàápàá jùlọ tí ó bá ti jẹ́ ǹkan tí mi kì n fi bẹ́ẹ̀ rí tí n bá ti lọ sí ọjà, ọ máa wùmí kí n ràá ní orí Íńtánẹ́ẹ̀tì.

Bẹ́ẹ̀ni, mo máa ń sùn ní ọ̀sán, tí ó bá ti rẹ mi tàbí tí mo bá ti ẹ fẹ́ sinmi, mo máa ń sùn ní ọ̀sán. Pàápàá jùlọ tí ooru bá ti mú tí bá nílò atẹ́gun, mo máa o ma wùnmí ki sùn ní ọ̀sán. Tó bá ti jẹ́ pé èmi ni ń kan pọ́npọ́n pupo ṣe tàbí tí mo bá ti ṣiṣẹ́ tán fún ọjọ́ náà, mo máa sùn ní ọ̀sán tàbí ní ọwọ́ ìrọ̀lẹ́.

Emi ò sábà gbọ́ podcast. Àwọn tí ba ti ń gbọ́ wọn pọ̀ àmọ́ tí ba ti ń gbọ́ wọn. Ó máa jẹ́ ǹkan tó mọ̀ ṣe pàtàkì sí mi tí n bá, tí n bá ti ní ẹnìkan tí mo fẹ́ràn, eh, ọ̀rọ̀ è sísọ́, o maa wunmi kì í fẹ́ n gbọ́ wọn. To bá ti wá ní podcast, eh, mo lè lọ sí orí podcast wọn láti gbọ́ ọ̀rọ̀, àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ àti àwọn ǹkan tí wọ́n mọ̀ ń pa tí èmi mi ò sábà mọ̀ n pa.

Mi kì ń mu òògùn lojoojumo tí mo bá ti níro– ní lò rẹ̀ nìkan ni mo máa ń lo òògùn pàápàá jùlọ tó bá ti rẹ mi tàbí tí mo bá ti tára mi ò bá dá, ti n ba ti ní eh, ìwòsàn tí mo dẹ̀ fẹ́ kí ó tètè lọ, mo máa ń lo ni mo máa ń lo òògùn. Yàtọ̀ sí ìyẹn mi kì ń sábà lo òògùn, so yeah, mi dẹ̀ kí n lo òògùn lójoojúmó.

Bẹ́ẹ̀ni, tí n bá ti fẹ́ sí adéhùn pẹ̀lú ẹnìkan tàbí pẹ̀lú ilé-iṣẹ́, mo máa ń jókòó láti kà dáadáa papajulọ tó bá ti jẹ́ pé iṣe àwọn ló kó adéhùn pupọ Tí kò bá ti jẹ́ pé èmi ni ó kó adéhùn, mo máa fẹ́ ká kín le mọ àwọn nkan tó wá n be tó máa pẹ́ mi àti àwọn tí kò lè pẹ́ mi.

Ẹ tí n bá ti jẹun lọ́sàn án, ó máa ń to ìrọ̀lẹ́ kí n tó sinmi tán, paapa jùlọ tí n ba ti ní iṣẹ́ tó pọ̀. Àmọ́ náà tí má ti fẹ́ jẹun lọ́sàn, mo máa ń ṣakíyèsí pé mo gbọ́dọ̀ ṣiṣẹ́ tán, mo gbọ́dọ̀ ṣiṣẹ́ tán kí n tó jẹun lọ́sàn. Kí n lè jẹun láàláfíà kí n dè sílẹ̀ sími dáadáa tí máa sì jẹun tán.

Ẹ̀fọ́ tí mo fẹ́ràn jùlọ ni ẹ̀fọ́ bíi, ẹ̀fọ́ arowojeja. Mo ti fẹ́ràn efinrin náà. Ó máa ń ó máa ń tí wọ́n bá ti ṣee bẹ́yẹn, ó máa ń ó máa ń ṣiṣẹ́ fún ara. Ó máa ń ṣiṣẹ́ dáadáa fún ara, ó dẹ̀ ṣi máa ń dùn, kò dẹ̀ kí n lé jù. Tí wọ́n bá dẹ́ ti fi fi ṣe ẹran, bá ti fi ẹran ṣi, bá ti fi yí ẹran, ó máa ń dùn dáadáa, pàapaá jù lọ tí wọ́n bá ti fi jẹ òkèlè bí i iyán àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Igba ti bá ti ní lo ohun èlò, pàápàá jùlọ tó bá ti ṣe pátàkì sí mi, mo máa ń ṣe, mo máa ń ṣiṣẹ́ rẹ̀ sílẹ̀. Mo máa ń kíyèsi pé kí n mú gbudọ rí owó, mo gbudọ ri owó ẹ̀ sílẹ̀ ko tó di ìgbà tí n bá ti nílò, nílò rẹ̀. Mo máa ń, ìgbà mìíràn mo máa ń gba owó, owó òun lọ́wọ́ àwọn tí mo máa ń gba owó lọ bí àwọn tó, tó ju mi lọ tó máa ń rán mi lọ́wọ́. Ìgbà mìíràn ni mo sì máa ń ṣiṣẹ́ fún ara mi láti rí e owó tí máa fi ra ohun èlò náà.

Bẹ́ẹ̀ni, mo máa ń ka ìwé. Mo máa ń ka dára dára. Mo máa ń ṣe akíyèsí pé mo gbọdọ̀ ka ìwé tó ma ran mi lọ́wọ́ tó lè ṣe má jẹ́ kí mọ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní àwùjọ. Ìgbá mìíràn órí Íńtánẹ́ẹ̀tì ni mo ti máa ń ka, ìbá mìíràn náà àwọn ọ̀nà tí ó ṣe lórí Íńtánẹ́ẹ̀tì mo mo máa ń ka. Pàápàá jùlọ, tí máa ṣe ní nǹkan tí mo mo dá de bí exam àfi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo máa ń kíyèsí pé mo gbọdọ̀ ka ìwé ní àkókò.